Bẹ́ẹ̀ni, mo máa ń pa fáìlì mi mọ́ torí ó jẹ́ ǹkan tí, ó jẹ́ ǹkan tí mo rí pé ohun tó wúlò fún mi tí mi sì gbudọ̀ ṣọnù tàbí kí n ṣe bó ṣe wù mí. Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí ǹkan tí mo kó sínú fáìlì mi ó jẹ́ ǹkan tí ó wúlò fún'lé aye mi tó ẹ́ pé gbogbo ǹkan mi bí mo ṣe lọ school, gbogbo àwọn ìwé ẹ̀rí tí mo gba nígbà tí mo parí school ní kékeré àti nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ìwé gíga, kódà tó fi mọ́ n'gbà tí mo lọ ṣiṣẹ́ fún ìjọba àti ilé iṣẹ́ tí mo ti kọ́ko siṣẹ́ fún, Oún lo wa nínú fáìlì náà. Mo máa ń pamọ́ sí inú, inú ilé ní orí, lórí ṣẹ́ẹ̀fù mi níbi tí mo máa ń kó àwọn aṣọ sí. Ìdí tí mo fií máa ń kó síbì ni pé eku pọ̀ ní inú ilé mi. Tí mo bá kó sílẹ̀ àbí tí mo bá kó sínú ṣẹ́ẹ̀fù mi, o, o eku lè dé bẹ́ẹ̀ kí ó jẹ tàbí kó ṣe ní ìjàmbá. Èyí ló fà á tí mo fi sábà máa ń kó àwọn fáìlì mi sí orí ṣẹ́ẹ̀fù náà. Gbogbo àwọn ǹkan tí mo rí pé ó wúlò fún mi ni mo kó sínú fáìlì náà. Kódà tí mo bá fẹ́ lọ gba iṣẹ́ ní òní, fáìlì náà jẹ́ ǹkan tí màá kan gbè dání, tí màá sì yọ àwọn ǹkan tí mo bà ní níbẹ̀. Bóyá ìwé ẹ̀rí tí mo fi parí ilé ìwé mi ni àbí ìwé à ìwé tí mo, ibi tí mo ti kọ́ iṣẹ́ àbí ǹkan mi. Ló fi fàá tí mo fi máa ń pa fáìlì mi mọ́, ó dẹ́ jẹ́ ǹkan tó jẹ́ dandan fún mi láti máa pa wọ́n torí pé mi kì í fi ṣeré. Kódà àwọn ọmọ mi ò le bámi fi ṣeré. Kódà wọ́n, àwọn ọmọ mi ò mọ bi tí mo máa ń kó sí torí ọmọdé to ba lè fi mọ̀ bí, tí eeyan máa ń kó àwọn ǹkan sí, o lè máa fi ṣe àwẹ̀wà tàbí kó mọn ṣeré. Èyí ló fà á tí mo fi máa ń pa àwọn fáìlì mi mọ́ tí mi sì kii yẹ kí n fi bí, kí n gbé síbi tí omi bá wà tàbí kómi débẹ́ẹ̀ àbí ǹkan tí ó lè bàjẹ́ gẹ́gẹ́ bí omi bí mo se kọ́ko sọ. Gẹ́gẹ́ bí kí ǹkan dà si kó lè kó, kó, kó bàjẹ́, kó, kó ya àbí kí eku tọ̀ ọ́ sí àbí kí eku jẹ́ ẹ́ àbí àwọn ǹkan mìíràn baun tófi fà tí mo fi máa ń pa fáìlì mi mọ́.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù òhun nàá ni ẹgbẹ́ Manchester United tí ó máa ń wọ aṣọ pupa. Ẹgbẹ́ náà jẹ́ ẹgbẹ́ tí mo nífẹ̀ẹ́ sí jù. Kódà lára àwọn ñnkan mo fi ní ìfẹ́ sí ẹgbẹ́ náà ni nígbà tí agbábọ́ọ̀lù fún Manchester United tó gbajúgbajà káàkiri àgbáyé, ó ní ẹ̀ni Cristiano Ronaldo. Nígbà tó fi ń gbá bọ́ọ̀lù fún wọn. Mo nífẹ̀ẹ́ ẹgbẹ́ náà gidi gan. Mo fẹ́ràn rẹ̀ torí pé eré ìdárayá, eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù ní ọ̀nà náà ni eré ìdárayá àfesè gbá bọ́ọ̀lù. So ó ló fi fàá tí mo fi nífẹ̀ẹ́ Manchester United torí pé ní ìgbá bọ́ọ̀lù wọn máa ń dùn mọ̀ mi nínú. Ní sì ń máa wú mi lórí pẹ̀lú bí wọ́n tí máa ń ṣe ń gbá náà. Kódà àìmọye nǹkan ni wọ́n ti gbà nínú kọ́ọ̀pù. Wọn gba ifee Champions League, wọ́n gba ti Premier League. Kódà lára àwọn ọmọ kọ̀ọ̀kan wọn tún gba ti Nations League nígbà náà. Mo nífẹ̀ẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United torí pé bàbá tó bí mi ó nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ̀mi gan nífẹ̀ẹ́ rẹ̀. Kódà àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan wọ́n náà nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe gbogbo won náà nífẹ̀ẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Mi sì rò pé mo lè fi ẹgbẹ́ mi rọ́pò Manchester United torí pé ó ti pẹ́ tí mò tí ń tẹ̀lé wọn. Ó ti pẹ́ tí mò ti ń bá wọn bọ̀. Ó ti pẹ́ tí mò ti nífẹ̀ẹ́ wọn. Kódà nínu àwọn aṣọ tí mo fẹ́ràn kí wọ́n wọ̀ jù, ó náà ni aṣọ tí wọn bá ti kọ́ Manchester United sí lára. Èyí tí ó jẹ́ pupa ń bẹ ni. Àbí aláwọ̀ dúdú àbí, àbí tí wọ́n kàn sáà fi àmì ìdánimọ̀ ti Manchester United, tiwọn sáà ti fi ṣe. Mo nífẹ̀ẹ́ ẹgbẹ́ agbá, ẹgbẹ́ agbá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí gidi gan torí pé, torí pé ìgbá, ìgbá bọ́òlu won àti ìṣesí wọn pẹ̀lú bí wọ́n ti máa ń ṣe lórí fíídì pápá ìgbá bọ́ọ̀lù. Ó máa ń wú mi lórí ó sì máa ń dùn mọ̀ mi nínú. Ni mo fi nífẹ̀ẹ́ sí nígbá, mo fi nífẹ̀ẹ́ láti máa tẹ̀lé ẹgbẹ́ agbábọ́ọ̀, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United.